Ṣé o máa ń ka ìwé? Ìwé kíkà ó ti di dandan fún emi torí kò sí tẹ́ẹ̀ ẹyan ṣe lè máa lọ ilé ìwé gíga tó jẹ́ pé kò ní ka ìwé. Nígbà tí ìdánwò bá dé, bó ló ṣe fẹ́ máa dáhùn ìbéèrè tí wọ́n bá fún ọ níbi ìdánwò? Ìwé kíkà ó je dandan lórí mi torí bẹ́ẹ̀, mo máa ń ka àwọn ìwé lẹ́yìn ìwé ilé ẹ̀kọ́ gíga tí mo lọ gan. Mo tún máa ń ka àwọn ìwé mi tó jẹ́ ọ̀tọ̀ bíi irú àwọn, ẹ, newspaper àtàwọn magazine, gbogbo ẹ̀, mo mouń ka. Àwọn story book, àwọn ìwé ìtàn tan pè ní history, gbogbo ẹ̀, mo moun ka àtàwọn ìwé tó papọ̀ mọ́ ọ̀nà tí ẹ̀sìn Ọlọ́run tó jẹ́ ẹ̀sìn Islamú tí àwa ń tẹ̀lé. Gbogbo àwọn ìwé òun náà mo moun ka. Torí bẹ́ẹ̀ ni mo mouń ka àwọn ìwé tó pọ̀ gidigan. Kò mọ̀ pé tí ẹyan bá mouń ka ìwé dáadáa, yóò mọ̀ sí iye rẹ̀. Àwọn kan ó sì moun yẹ dáadáa torí ìbeni tí ẹyan bá ń ka'wé, ìbẹ̀ni ẹyan òti rí. Àwọn ǹkan imí tó dá àtàwọn ǹkan imí tí ó dà, gbogbo nínú ìwé. Eyan moun pàdé àwọn kanbaun. Torí bẹ́ẹ̀, kíkàwé ó jẹ́ dandan fún mi. Mo máa ń ka ìwé mi dáradára.

Ṣé ó máa ń ṣe ìmúdójà ìwọ̀n software re? Wọ́n máa ń ṣe ìmúdójà àwọn software mi torí ìmúdójà àwọn software máa ń jẹ́ tí sẹ́ẹ̀tì yẹn, bó bá jẹ́ ti inú sẹ́ẹ̀tì ni smartphone, ó máa ń jẹ sẹ́ẹ̀tì ó tún máa ń ṣiṣẹ́ dáadáa. Wọ́n jẹ sẹ́ẹ̀tì ó máa ń ṣiṣẹ́ dáadáa. Ìmúdójà software nǹkan tó dára nítorí gbogbo àwọn kan ó ma se, tó ṣe é ye kò mọ̀ se. Àmọ́ tí ẹni bá fí lè, tí ènìyàn ò ṣe ìmúdójà, ó ní wahala dáadáa tó jẹ́ pé tí ẹnyan bá fẹ́ ṣe nǹkan kò ní máa tètè ṣe. Àbí bí WhatsApp, nisiyin tí ènìyàn ò bá ṣe ìmúdójà rẹ̀, ijọ́ kan, ènìyàn ó kàn wá bápe ní kò wọ ibi tí ẹ̀yan fẹ́ kó wọ mo, àtàwọn software yóò kú.

Ṣé o máa ń s-- wo ago ọwọ́? Ehn, mo máa ń wo ago ọwọ́ torí nígbà tí mo ní owó dáradára, mo ra àwọn ago ọwọ́ kan tó jẹ́ pé gbogbo ibi tí mò máa lọ, mo máa ń wọ, títí òde ọ̀tọ̀. Ago ọwọ́ òde ọ̀tọ̀, ago ọwọ́ tí mo máa ń wọ tí n bá wà lé àti gbogbo ibi tí mo bá lọ ọ̀tọ̀, mo máa ń wọ ago ọwọ́. Kò mọ ago ọwọ́ ó pín sí oríṣìíríṣìí. Ó léyìí tó jẹ́ pé ẹ kàn rí, ehhh, eh, àwọn-- ẹ kàn rí kìkọ́ bí i one, two, three, four. Ó sì léyìí tó jẹ́ pé àwọn ìkíní ago lẹ rí lára rẹ tí o mọ̀ yí tán. Ago pín sí oríṣìíríṣìí, gbogbo ẹ̀ náà mo máa ń lò. Gbogbo irú ago náà òní mo máa ń lò. Ago sì dá, ago ọwọ́ sì dára dáadaa. Kò sí pé èèyàn tún ń gbé ago káàkiri ká. Èèyàn ó wo ago ọwọ́ rẹ̀. Àmọ́ ní sì nígbà tí, eh, ọ̀làjú ti dé, àwọn èèyàn tó pọ̀ wọ̀nyíí, wọ̀nyí ń lo ago ọwọ́. Tẹ báṣẹ̀ rẹ́ ní tó lo ago ọwọ́, ó kàn fi sí torí, ehhh, ẹw- ẹwà ni. Torí ẹwà, torí ẹwà ló kàn ṣe fi sí. Àmọ́ ago, eh, agogo tẹ mọ ń wò ni ago orí, eh, fóònù. Òní agogo tẹ mọ ń wò. Àmọ́ fún èmi o, mo máa ń wọ agogo ọwọ́, mo sì máa ń lò.